Tábìlì, tábìlì iṣẹ́. N kò ní tábìlì iṣẹ́ gan-an náa bẹ́yẹn ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n tábìlì tó wà tí gbogbo àwọn èèyàn tó wà ní ibi iṣẹ́ ni gbogbo wa lájọ máa ń lò. Kò sí ṣi ǹkan kan ní orí tábìlì iṣẹ́ yẹn.

Ọjà tuntun kẹ. Mi ò mọ ǹkan tí ó ń jẹ́ ọjà tuntun o, de bí pé màá tún wá mọ ìgbà tí yóò jáde. Mi ò mọ ǹkan tí ó ń jẹ́ ọjà tuntun, àbí báwo ni?

Ah! Ìbéèrè dáadáa léleyi oo. Bàtà tí ó bá bo ẹsẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ̀, tí ó máa bo gbogbo ẹsẹ̀ mi, tí ó máa bo àtẹ́lẹsẹ̀ mi. Iru bàtà bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ń máa wọ̀ ni mo máa ń sábà wọ̀. Àti pé mo fẹ́ràn bàtà dúdú, bàtà dúdú tí kò tóbi jù, tí kò sì kéré jù. Iru bàtà báyìí ni mo máa ń wọ̀

Báwo ni mo ṣe fẹ́ gbé àpò ẹ̀yìn? Rárá o, èmi ò kí ń gbé àpò ẹ̀yìn o. Íbo ni mo ti fẹ́ rí àpò ẹ̀yìn? Ìgbà tí kì í ṣe pé boya mo ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ tí wọ́n ti ń ṣe ẹ̀yìn àbí tí wọ́n ti ń sin ǹnkan ọ̀sìn tí ó ń ye ẹ̀yìn, mi ò kí ń gbé àpò ẹ̀yìn o.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nípa ìwé mi ó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìṣirò. Ká ṣe ìṣirò, kí a ro òǹkapò, kí a ka òǹkà, àń. Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mo wà ní ìgbà ìwé mi rè o.

Irọ́ o. Mi kì í sábà fi síbẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan tó bá jọ mọ́ iṣẹ́ ti ibi iṣẹ́ tàbí ti ilé ìwé, mo máa ń fi síbẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n pé kí èmi gangan kí wọ́n máa kó àwọn fáìlì mi pamọ́ báyẹn, mi kì í sábà ṣe.

Tí n bá wà nínú mọ́tò tàbí nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin, orin ìgbàlódé ṣùgbọ́n mo fẹ́ràn láti máa gbọ́ orin ìgbàanì náà o. Àwọn orin àwọn olórin tí ayé àtijọ́, tàwọn bàbá bàbá. Mo máa fẹ́ràn láti máa gbọ́ àwọn orin báyìí.

Oúnjẹ tó láta. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo fẹ́ràn oúnjẹ tó láta o. Yorùbá fẹ́ràn láti máa jẹ ata. Ata. Ọ̀kan lára àwọn ata tó wà nílẹ̀ Yorùbá ni ata rodo. A fẹ́ràn láti máa jẹ ata. Mo máa ń fata sí oúnjẹ mi bó jẹ́ ìrẹsì, bó jẹ́ àmàlà, bó jẹ́ fùfú, mo máa ń fata sọ́bẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, lórí kọ̀m̀pútà tí mò ń lò, mo ní ètò ààbò tí mò ń lò níbẹ̀, tó jẹ́ pé tí bá ń lo àwọn ẹ̀rọ mi, ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ láti lè gba ǹkan láti ọ̀dọ̀ onírúurú èèyàn tí mo máa ń bá ṣiṣẹ́ nígbàkigbà tí mo bá bá wọn ṣiṣẹ́.

Ní inú ọ̀sẹ̀, ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́ ìsinmi torí pé ta bá ti lọ sílé ìjọsìn làárọ̀, ta darí dé lọ́sàn-án, a máa sinmi ni. Kò sí páń jàdé lọ síbi kankan. Ẹ̀ẹ̀kọ̀ọkan lákan mọ ń jáde lọ gbafẹ́ ní ìgboro. Nítorí náà, mo fẹ́ràn ọjọ́ ìsinmi gidi gan.

Ní dédé bí i ago márùn-ún ìrọ̀lẹ́ sí ago mẹ́fà ìrọ̀lẹ́ ni mo máa ń fẹ́ràn láti jẹ oúnjẹ alẹ́ torí pé mo jẹ́ ènìyàn tó máa ń lo òògùn alẹ́, mo sì fẹ́ràn kí oúnjẹ náà dà kí n tó lo òògùn.

Mi ò kalẹ̀ mọ̀ nípa ice cream dáadáa, ṣùgbọ́n mo fẹ́ vanilla. Ó dà pé mo mọ́ ń gbọ́ nǹkan tí wọ́n ń pè ní vanilla. Nítorínà vanilla yẹn náà ni mo ti jẹ rí tí mo sì gbádùn gidi gan. Mo fẹ́ràn vanilla, vanilla ni mo fẹ́ràn.

Ẹ ní ìsìn yìí ṣe mo máa ń sáré? Irọ́ ni, kì í sáré mọ́ o. Nígbà tí mo sì wà ní ọ̀dọ̀ Langba, ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ni mo ti máa ń sáré nínú ìdíje eré ìdárayá tí a máa ń ṣe nílé ẹ̀kọ́ wa nígbà náà. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti bàlágà tí èmi náà ti lọ sí ilé ìwé varsity tí mo sì ti kàwé gboyè níbẹ̀, n kò sáré mọ́ torí mo ti ń ṣiṣẹ́ ara mi.

Ṣé mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Irọ́ o, emi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni mo máa ń jẹ tí mo sì máa ń jẹ lásìkò tó yẹ. Nígbà tó yẹ, mo fẹ́ran gbogbo oúnjẹ bákan náà. Kò sí oúnjẹ kan tí mo yà sí ọ̀tọ̀ tí mi ò fẹ́ràn.

Dára dára, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi o dáadáa. Lóòrèkóòrè ni mo máa ń ṣe ìtọ́jú ọjà. Ó dára láti máa ṣe ìtọ́jú ọjà torí ipé ibi tí èyàn ti ń jẹun náà nìyẹn. So tè èyàn ó bá ṣe ìtọ́jú ọjà, Mi ò tún mọ nkan te èyàn fẹ́ ṣe ìtọ́jú rẹ o. Mo máa ń ṣe ìtọ́jú ọjà dáradára.